Tábìlì iṣẹ́ mi, ó tóbi torí ó tóbi dáadáa, ó sì jẹ́ tábìlì tí ó wà ókè tó sì jẹ́ kí n ráyè ṣiṣẹ́ dáadáa. Ó jẹ́ tábìlì kan tí mo gbádùn láti máa ṣiṣẹ́ ní orí rẹ̀ tí kò kí n fún mi ní wàhálà.

Nígbà tí lásìkò ìgbà tí oúnjẹ kò jáde dáadáa, àsìkò ìgbà náà ni ìgbà tí gbogbo nǹkan wọ́n ti àwọn nǹkan oúnjẹ tí ó wọ́n ní ọjà. Torí ìdí èyí, oúnjẹ díẹ̀díẹ̀ ni a máa ń ṣe kó lè bá kárí gbogbo wa.

Yàrá tí mo fẹ́ràn jù ní inú ilé náà ni yàrá mi. Yàrá tí mo máa ń sùn torí pé ó fún mi ní privacy, ó fún mi ní privacy. Ìgbà gbogbo ìgbàkígbà tí mo bà nílé, mo máa ń fẹ́ kí n wà ní inú yàrá kí ẹnì kankan sì má dà mú mi.

Ohun tí a fi ń dáná, òun náà ni gáàsì ṣùgbọ́n nígbà mìíràn a máa ń lo igi tí kò bá ti sí, tí kò bá ti sí gáàsì tí gáàsì bá ti tán. A máa ń fi sí inú kitchen, inú kitchen ni a ti máa ń dáná. Hunhun, ìgbà mìíràn mọ́mì mi máa ń dáná tàbí kí àbúrò mi obìnrin dáná.

Ìrìnàjò mi láti ilé lọ sí ibi iṣẹ́, ó máa ń gba wákàtí, wákàtí ogún ẹ, ó máa ń gba ogún, ọgbọ̀n ìṣẹ́jú. Ṣùgbọ́n nígbà mìíràn tí n bá rí ọ̀kadà tí mi ò fẹ sẹ rìn, ó máa ń gba ọ̀dọ́, ó máa ń gba ìṣẹ́jú mẹ́wàá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata, ṣùgbọ́n kí ata náà má pọ̀ jù torí oúnjẹ tí kò bá sí ata ńbẹ̀ ni níbẹ̀ rárá. Ó máa rin ènìyàn láyà, oúnjẹ náà kò sì ní lọ dáadáa. Ṣùgbọ́n oúnjẹ tí ó bá ní ata nínú fẹ́ẹ́rẹ́fẹ́, mo máa ń gbádùn rẹ̀.

Ètò ìdárayá mi, ó wọ́ bákan bákan torí pé ní ọjọ́ mìíràn mo máa ṣe eré ìdárayá. Ọjọ́ mìíràn tí bá ṣi ji mi ò ní ṣe eré ìdárayá. Ṣùgbọ́n mo fẹ́ràn eré ìdárayá púpọ̀ torí ó máa ń jẹ́ kí ẹ̀yàn ní àlàáfíà, kí ara èeyàn sì ṣe gbé péré péré.

Oríkì ìdílé wa, oríkì Ibadan, Ibadan mo eṣi ọ̀gọ̀ nílé olúyọ̀lé, ọmọ lágelú, ọmọ afikarahun fọ́rìn mu, ọmọ àfitoro sẹ́bọ̀, ọmọ májámájá bi tọjọ́ kìní àná. Ibadan ni Ibadan tó gbónilé tó gbàlejò. Ibadan.

Ni ni eru ni ara, kí lọ́ dé tí o fi nira fún ènìyàn láti yi àṣà padà? Ó nira fún ènìyàn láti yi àṣà padà torí pé ohun tí èeyàn ti ń ṣe fún ọdún tó pọ̀ sẹ́yìn tí ènìyàn wa fẹ́ yí padà ni ẹ̀ekan ṣoṣo, ó máa n nira, ìgbà ó máa ń gba sùúrù àti ìfaradà.

Bí iná kò bá sí fún iṣẹ́ kan ní ọ̀pọ̀ ìgbà tí n bá ní ǹkan kan tí mo fẹ́ ṣe, mo máa ń jáde láti rin àyíká kí n tó wá padà sílé. Ìgbà mìíràn sì rèé, mo sì lè sùn láti lè fi, láti lè fi sùn díẹ̀ kí n lè bá tọ́jú okun àti agbára mi fún ìgbà tan bá múná de láti fi ṣiṣẹ́.

Iṣẹ́ tí mo fẹ́ràn láti le ṣe bí ó tilẹ̀ rẹ̀ mí, ah! Iṣẹ́ náà mi- iṣẹ́, n kò fẹ́ràn láti máa ṣe iṣẹ́ kankan tí ó bá ti rẹ́ mi, tí ó bá ti rẹ́ mi, mo fẹ́ràn pé kí ń sinmi, kí ń si farabalẹ̀ ki n sinmi, ki n jẹun, ki n sun.

Ẹgbẹ́ ìtọ́jú owó dára púpọ̀ torí pé tí ó bá di ìgbà kan tí èèyàn bá nílò owó wọn sì ràn yán lọ́wọ́. Ẹgbẹ́ ìtọ́jú owó máa ń wúlò fún ènìyàn gidi gan torí pé wọ́n máa ń gba ènìyàn sílẹ̀ nígbà tí ìlàhilo bá ń ṣẹlẹ̀.

Sọ fún wa ibi tí ó ti ń gbọ́ ìròyìn ojú ọjọ́. Ibi ti mo ti n gbo ìròyìn ojú ojo ohun náà ni orí íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn mo sì máa ń gbọ́ ní orí rédíò tàbí orí tẹlifíṣàn. Ìròyìn ojú ọjọ́ mi wọ́n sì máa ń send ẹ sí orí fóònù mi ní ojoojùmu.

Kí ni ò ń sọ lórí fóònù nígbà tí o bá ní ẹ̀dùn ọkàn? Nígbà tí n bá ní ẹ̀dùn ọkàn, mo máa ń sọ lórí fóònù fún ẹni tí n bá ń pè. Màá sàlàyé fún-un ohun tí ó ń dùn mí lọ́kàn àti ohun tí wọ́n le ṣe fún mi tí yóò fi tí mi ò fi ní.

Iru ojú ojo wo ni o fẹ́ràn ju? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù náà ni ojú ọjọ́ tí ò tútù, fẹ́ẹ́rẹ́fẹ́, tí kò sí oòrùn púpọ̀, tí gbogbo ẹ̀ sì tútù, míni míni, díẹ̀ díẹ̀ tí kòtútù o pọ̀ jù, oòrùn o pọ̀ jù. Irú ojú ọjọ́ báyìí ni mo fẹ́ràn jù.

Bí o bá lè kọ́ iṣẹ́ ọwọ́ mìíràn, èwo ni wáa kọ́? Tí mo bá lè kọ́ iṣẹ́ ọwọ́ mìíràn, màá kọ́ iṣẹ́ mechanic torí pé iṣẹ́ tí mo ń ṣe ní ilé ìwé òun ni mechanical engineering. Tí n bá máa kọ́ iṣẹ́ ọwọ́ mìíràn, màá lọ kọ́ iṣẹ́ mechanic torí ó máa tun fún mi ní ìmọ̀ ọgbọ́n àti òye sí nípa iṣẹ́ tí mo ń ṣe ní ilé ìwé.

Sọ fún wa nípa àwọn ohun ọgbọ́n ọ̀gbìn nílé tàbí àgbàlá. Ohun ọ̀gbìn nílé àti àgbàlá. Nígbà tó pọ̀ dáadáa, a máa ń sábà gbin, a máa ń sábà gbin àwọn nǹkan bí i ewébẹ̀ àti àgbàdo àbí ẹ̀gúsí sí ilé.

Ilé mi tóbi tó yàrá, ilé rẹ tóbi tó yàrá mélòó? Ilé mi tóbi tó yàrá mẹ́fà, yàrá mẹ́fà ni ó wà n bẹ láti ó ti pé ọdún márùn-ún báyìí tí mo ti ń gbé ni ni tí mo ń gbé.

Sọ fún wa nípa sọ́ọ̀bù tí ń fún fóònù ṣe. Ẹ̀ ń, sọ́ọ̀bù kan tí ó wà ládùúgbò wa tí wọ́n ti ń tún fóònù ṣe. Ó wà ní ilé kẹta sí ilé tí mò ń gbé. Ohun tí wọ́n ń tún ṣe ni fóònù, wọ́n ń tún kọ̀m̀pútà náà ṣe, wọ́n sì ń tún àwọn ǹkan ẹ̀lẹ́túrónìkì náà ṣe. Ẹ̀ ẹ̀, ọ̀rẹ́ mi kan ni ó sì ń lò íbẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn, àfojúsùn títà mi. Ṣé mo máa ń pàdé àfojúsùn títà mi? Mi ò mo ǹkan t'oun jẹ́ be. Mi ò mo ǹkan t'onje àfojúsùn títà mi. Tí o bá lè ṣàlàyé daada fún mi.

Oúnjẹ àwọn ọmọdé pọ̀ dáadáa tí ó sì pé oríṣiríṣi. Oúnjẹ àwọn ọmọdé náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ni ó fẹ́ràn ìrẹsì, ó fẹ́ràn ìrẹsì láti máa jẹ ìrẹsì nítorí pé ìrẹsì jẹ́ oúnjẹ tí ó gbajúmọ̀ ní àwùjọ.

Irú aṣọ tí mo fẹ́ràn wọ̀, irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ náà ni aṣọ tí ó bá ìgbà mu, aṣọ tí kò ní ìdọ̀tí tí ó sì mọ tónítóni, aṣọ tí kò tóbi jù fún mi tí ó sì kéré jù fún mi, aṣọ tí ó bá ẹgbẹ́ mu, aṣọ tí ó sì bá ìgbà náà mu.

Iṣẹ́ arán aṣọ, òun náà ni, ni kó máa rán aṣọ. Ni àsìkò ọdún ni aṣọ rírán máa ń pọ̀ jù fún wọn. Wọ́n máa ń gbà to ọjọ́ mẹ́ta àbí ọjọ́ márùn-ún láti fi parí aṣọ, aṣọ ẹyọ kan.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo máa ń, tí mo máa ń sùn. Paápaa jùlọ ní àwọn ọjọ́ tí òtútù bá pọ̀ dáadáa, mo máa ń fi aṣọ bora láti fi dènà òtútù àti láti sùn ní àlàáfíà.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ yóò pọ̀ tó lítà, yóò pọ̀ tó lítà márùn-ún, bẹ́ẹ̀ni, yóò pọ̀ tó lítà márùn-ún tàbí méje. Torí pé mo máa ń mu omi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo sì máa ń mu omi dáadáa. Omi máa ń ṣe ara lóore.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú, pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ àti ìfẹ́ àti ọ̀yàyà torí pé àwọn olùbárà mi ni, ni aṣọ ibòòra mi tí wọ́n bá kóra jà lọ́wọ́ mi, kò sí bí màá ṣe dẹ owó.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, kò sí oṣù tí mi ò fẹ́ràn nínú ọdún. Oṣù tí mo bá fẹ́ràn jù ó dá lé lórí ǹkan tí ó bá ń ṣẹlẹ̀ nínú oṣù náà. Ṣùgbọ́n gbogbo ọ̀ṣu ni mo fẹ́ràn, uhn ni mo fẹ́ràn dáradára. Mo fẹ́ràn ọ̀ṣu.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo máa ń ṣaré ní àárọ̀ kùtùkùtù ní ojoojúmọ́ ní àárín aago mẹ́fà àbọ̀ sí aago méje àárọ̀ láti fi lè ṣe eré ìdárayá. Mo fẹ́ràn láti máa sáré púpọ̀ torí pé ó máa ń jẹ́ kí n ní okun àti agbára láti fi lè ṣiṣẹ́.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

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yiya àwòrán. Pápá jù lọ kí n máa ya àwòrán ara mi. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Àwòrán jẹ́ nǹkan ti ó dára púpọ̀ torí pé yóò jẹ́ kí ènìyàn ní àkọsílẹ̀ ohun tó ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Ó da kí ènìyàn máa ya àwòrán.

Sọ fún wa bí o ṣe ń wá ohun tó sọnù. Tí mo bá n wá ohun tó sọnù, màá kọ́kọ́ sọ fún àwọn tí ó bá wà ní àyíká mi nígbà tí ǹkan náà sọnù, tí màá ti fi lọ̀ wọ́n pé mo wà ǹkan bàìbàì tí wọ́n bá ti rí i, wọ́n sì máa fi tómi létí. Ohun tí ó sọnù kẹ́yìn, òun náà ni bírò mi. Nígbà tí mò ń ṣe ìdánwò lọ́wọ́, ti ó jábọ́ sí abẹ table, mo sì béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá bá mi rì. Ìgbà tí wọ́n sì bà mi, wọ́n sì fún.

Ìlú ńlá, ìlú tí ó tóbi jù tí mo dé òun náà ni ìlú, ìlú, ìlú, ìlú, ìlú ńlá tí ó tóbi jù tí mo dé òun náà ni ìlú Ibadan. Torí pé ìlú Ibadan òun ni ó tóbi jù lọ ní o ní, ní southwest ti.

Sọ fún wa nípa gbígba àgbàlá ní àárọ̀. Gbígba àgbàlá ní àárọ̀ dára púpọ̀ torí pé yóò jẹ́ kí àyíká ki ó mọ́ tónítóní. Ìmọ́tótó dé ní, ó máa n ṣẹ́gun gbogbo ààrùn ni. Tí àyíká wa bá ti mọ́, kò sí ààrùn, kò ní sí àìsàn.

Ohun ni mo máa ń sẹ láti tayọ síra wọn, síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Mo máa ń gbìyànjú láti ṣe iṣẹ́ mi ko pe pérépéré àti láti ṣe ohun tí mo fẹ́ ṣe ní àsìkò kí n lè ba tètè parí iṣẹ́ mi. Mo sì máa ń fi òtítọ́ àti ọ̀yààyà ṣe iṣẹ́ mi.

N kò fẹ́ràn láti máa ra oúnjẹ òpópónà, ṣùgbọ́n ní ìgbà mí, nígbà mìíràn tí kò bá sí nǹkan tí mo lè ṣe, mo máa n ra oúnjẹ òpópónà láti jẹ. Ṣùgbọ́n ọjọ́ tí n bá dáná fúnrara mi tàbí tí n kò jáde kúrò nílé, n yóò kí n ra oúnjẹ òpópónà.

Oúnjẹ wo ni ó ń retí ní àkókò kankan? Ni oúnjẹ tí mo máa ń retí ní àkókò kọ̀ọ̀kan náà ni oúnjẹ ọdún. Boya nìgbà tí a bá ń ṣe ọdún ìtúnu àwẹ̀ tàbí iléyà tàbí ọdún Kérésìmesì, mo máa ń retí àwọn oúnjẹ ń jẹ.